Ìgbà mélòó ni ó máa ń ní ìpàdé lóṣooṣù? À, lóṣooṣù, mo máa ń ní ìpàdé tó ẹ̀emẹwàá. Ọ̀rọ̀ yẹn ti wá, ó ti cast. Ẹ̀mẹwàá ni mo máa ń ní, ó máa ń ní ìpàdé. Ìpàdé yẹn kì í ṣe díẹ̀ kọ́. Ó ń lọ, ó ń lọ.

Àkókò mélòó ni ò máa ń lọ sùn? Mo máa ń sùn ní ago má- mẹ́jọ, nítorí pé, e, ìgbà yẹn ni mo máa ń ní ìfọ̀kànbalẹ̀ láti sùn. Nítorí pé àwọn iṣẹ́ ayé yìí ti pọ̀jù fún mi. Nítorí ìdí yẹn, mo má ń sùn.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, ó máa ń wà dáadáa, kò ní problem. Ó máa ń ṣe bí ṣe yẹ kó ṣe. Mo dẹ̀ máa ń ṣe àwọn ètò dáadáa, ètò tí.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa, nítorí pé mo fẹ́ràn láti máa ka ìwé dáadáa. Ìwé jẹ́ nǹkan tó ń pe ó jẹ́ nǹkan pàtàkì nínú ayé èèyàn. Ẹeyan eni tí kò bá ka ìwé ti ẹ ti tá ni yẹn. So, o ṣe pàtàkì láti ka ìwé dáadáa, o jẹ́ nǹkan tó jẹ́

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí ọba wà nínú ìlà ilé? Oh, bí mo ṣe máa ń rí ìlò àkókò nígbà tí mo wà nílé, tí mo bá tiji làárọ̀, màá sọ fún ara mi pé àwọn nnkan kan.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń, tí bá ti jí làárọ̀, tí bá ti jí làárọ̀, màá lọ sínú bathroom, màá fo ẹyin, tí n bá ti fo.

Ṣé o mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń da ọkọ̀ dúró dáadáa. Nítorí pé iṣẹ́ tí mo kọ́ ní school nìyẹn. Mo mọ́ bo ṣe n da ọkọ̀ dúró gidigan ni. Mo mọ.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Nítorí pé ìwé ò kì í kì í, kò jẹ́ nǹkan tí mo máa fẹsẹ̀ kọ. Tí a bá fọwọ́ kọ́ náà ló máa ṣe dáadáa. Mo ń fi ọwọ́ kọ̀wé dáadáa.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé ó ṣe pàtàkì láti fi àwọn fáìlì yẹn pamọ́. Ẹni tó bá fi fáìlì rẹ̀ pamọ́ ni kò ní ní ìṣòro, àmọ́ tí ẹni kò bá fi fáìlì rẹ̀ pamọ́, ìṣòro.

Kí ni o máa ń wo nígbà tí o bá ń lọ sùn? Bí bá fẹ́ sùn, mo máa dojú mi ni. Mi ò lè máa wo nǹkan nígbà tí mo bá fẹ́ lọ sùn. Bí bá fẹ́ lọ sùn, mo máa, mo máa di ojú, mo ma máa gun bẹ́ẹ̀dì mi nìyẹn. Mi ò ráyè nǹkan tí ò lòrì.

Ṣé o fẹ́ràn kíkìkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin nítorí pé ó ṣe pàtàkì láti mọ bí yan ṣe máa ń máa kọrin dáadáa. Ẹni tó mo boṣe ń kọrin kò ní ìṣòro inú ayé. Nítorí pé tí eeyan ba mọ bo ṣe ń kọrin, ǹkan ńlá ni ǹkan pàtàkì nínú àwùjọ àwọn èèyàn.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ ariwo àwọn ènìyàn, mo dẹ̀ máa ń gbọ́ ariwo ti mọ́tò àti ariwo táyà tó ń dún ni'leele. Ariwo.

Kí ni o máa ń wá nínú ọ̀ṣìṣẹ́ tuntun? Mo máa ń wá òtítọ́, mo dẹ̀ máa wá ẹni tó ṣetán láti ṣiṣẹ́ dáadáa, tí ó ṣetán láti bẹ̀ ọ̀rí kọ́npinì wa. Irú ènìyàn bẹ́yen ni mo máa ń fẹ́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

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ ni mo máa ń sáré. Àmọ́ ọjọ́ wo ni ò fẹ́ sáré dà? O ṣa máa ń sáré ṣá. Nígbà tó bá ṣe pàtàkì ni mo máa ń sáré mi kin ń sáré tí ìbá lórí mo ti ń sá.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Rárá o, Jesù ni ìràwọ̀ mi. Òun dèni máa fi ìràwọ̀ mi hàn mí. Mi ò kí n rìn káàkiri láti wá ìràwọ̀ tí ó sọnù. Iràwọ̀ wà lọ́dọ̀ mi. Jesù ló máa padà fi hàn mí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmẹ́lì rẹ? Mo máa ń ṣètò àwọn ìmẹ́lì mi ní díẹ̀díẹ̀. Ó de ṣe pàtàkì láti ṣe ètò rẹ dáadáa. Ó jẹ́ wípé àǹfààní rẹ̀ kì n ṣe díẹ̀ gan. Ó de ní àwọn nǹkan tó le ṣe.

Ṣé o máa ń ṣe yoga? Rárá mi kì í ṣe yoga. Yoga ò kí ń ṣe nǹkan tí ènìyàn a máa ṣe, tí ènìyàn máa ń máa sọ pé inú rẹ̀ ń dùn. Èyán o lè máa ṣe yoga lásán. Yoga ò kí ń ṣe nǹkan tó da. Mi kì n ṣe yoga.

Ṣé o fẹ́ràn lọ èrò ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ èrò ìgbésókè, nítorí pé ó ṣe pàtàkì fún wa láti ṣe àwọn nǹkan kan tó máa fa ìgbésókè dáadáa fún àwọn eni.

Nígbà wo ni o kẹ́yìn fò? Fò? Mi ò kí ń ṣe, ẹyẹ nìkan ló máa ń fò. Mi ò mọ̀, gbà tí mo kẹ́yìn fò, ẹni tí ó máa ń fò ló máa mọ bí wọ́n ṣe ń kẹ́yìn fò. Nítorí ìdí yẹn, ìjẹ́ ǹkan tí mi ò ní lè dáhùn.

Àwon wo ni ó fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọn ẹni tí wọ́n fẹ́ràn mi àti àwọn foster music àti àwọn ǹkan kan tí mo fẹ́ràn àwọn ǹkan púpọ̀ dáadáa. Ó dẹ́ ṣe pàtàkì láti.

Ṣo fẹ́ràn jíjọ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjọ dáadáa. Mo dẹ̀ mọ bí a ti ń jó gidi gan ni, mo ṣe díẹ̀ ẹ́ kọ. Ó ṣe pàtàkì láti mọ bí a ti ń jó, nítorí pé ẹni tí ó bá jó kò ní ṣòro mọ́.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹ ẹran dáadáa, nitori pé ẹran dáa fún ara, ẹran dẹ̀ jẹ́ nǹkan ti èèyàn máa jẹ dáadáa. Láìsí ṣòro kankan, ẹran, ẹran ní nǹkan lára dáadáa. Ọlẹran dáadáa, mo le fẹ́ràn rẹ̀ gidi gan ni.